Ìrọ̀rí mélòó ni o ma n lọ? Tí mọ bá fẹ́ sùn, máa ń lo ìrọ̀rí méjì. Wọ́n máa ń fi kan sórí, ma máa ń fi kan sí ibi ikún. Torí kì í jẹ́ kí ikun rọ̀ mí, wọ́n díẹ̀ máa ń jẹ́ kí n bá dùn rọ̀ mí dáadáa. O máa n jẹ́ ki orun dùn sùn gan an. Mọ náà bá dùn kí máa lo ìrọ̀rí méjì nígbà kúù gbà tí ọmọ bá fẹ́ sùn. Wọn máa jẹ́ kí n bá dùn rọ̀ mí gan an, sì máa jẹ́ ki orun dùn sùn. Ke í jẹ́ kó rọ̀ mí bẹ́ẹ̀ ni kì í jẹ́ kí ibi kan ka rọ̀ mí. Màá sùn lárkafiyá.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Ìgbà kúùgbà tí bá ti ní iṣẹ́ àkànṣe kan, màá ti kọ́ kọ́ ṣe, imura sílẹ̀ gan. Ìmura sílẹ̀ ni mo máa n ṣe jù nítorí pé ó jẹ́ iṣẹ́ tí mo gbọdọ̀ ṣe dáadáa níbẹ̀ tí n gbọdọ̀ ṣe àṣìṣe kankan níbi ibẹ̀. Màá ti mura sílẹ̀ gan to jẹ wipé tí mo bá ti dé bẹ́ẹ̀, ẹ̀rù o ní bá mi atí ṣe ohun ti mo bá fẹ́ ṣe nítorí pé mo ti ní ìmọ̀ nípa ẹ́ tẹ́lẹ́ àti wipé kò sì ohun ti wọn fẹ́ bí mi léèrè tí mi tí gbọ́ rí.